Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdọọdún? Ọjọ́ tí mo ní fún ìsinmi ọdọọdún pọ̀ gan. Ni àkọ́kọ́, ní ọdọọdún, wọ́n máa ń fún mi ní ìsinmi ní ìgbà ogún. Ni ìgbà mìíràn, ìsinmi yìí, ìsinmi yìí a jẹ́ ní ìbẹ̀rẹ̀ ọdún tàbí ní ìparí ọdún.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dowọ́? Bẹ́ẹ̀ni, mo gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dowọ́. Oríṣìíríṣìí ìgbàgbọ́ àtọwọ́dáwọ́ ló wà. A ní ìgbàgbọ́ ẹlẹ́hìn tí ń ṣe ti Jésù, a sì ní ìgbàgbọ́ ti Mùsùlùmí. Elẹ́hì tí wọ́n gbé wá láti ilẹ̀ Áràbù. Fún idí eyìí, mo ní ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dáwọ́.

Ṣé o ní àìsàn ìkórira sí oúnjẹ ẹ̀ẹ̀kan? Kò sí irú oúnjẹ tí mo ní àìsàn ìkórira sí. Mo máa ń jẹ ẹ̀kọ, mo máa ń jẹ àmàlà. Kò sí irú oúnjẹ tí mi o kii jẹ. Ni ìgbà mìíràn, mo lè jẹ oúnjẹ Yorùbá, mo sì lè jẹ oúnjẹ àwọn ẹlẹ́yà mìíràn. Fún ìdí èyí, kò sí irú oúnjẹ tí mo ní àìsàn ìkórira sí.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Ohun tí mo nífẹ̀ẹ́ sí láti máa jẹ ní òwúrọ̀ ni ẹ̀kọ àti àkàrà. Eléyìí sì jẹ́ ohun kan tí gbogbo Yorùbá nífẹ̀ẹ́ sí púpọ̀. Fún ìdí èyí, ẹ̀kọ àti àkàrà ó dára púpọ̀. Ni ìgbà mìíràn sì ni mo máa ń fi àwọn ǹkan elérìndòdò mìíràn kùn tí mo bá fẹ́ jẹ ẹ́.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìpàdé lórí fóònù dáadáa. Ní ìgbà mìíràn, mo máa ń ṣe ìpàdé pẹ̀lú àwọn akẹgbẹ́ mi ní ilé-ẹ̀kọ́. Ní ìgbà mìíràn sì ni yìí, mo máa ń ṣe ìpàdé pẹ̀lú àwọn oníbàárà mi lórí fóònù mi.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ? Àwọn ímeèlì tí mo ná pọ̀ gan. Mo ní ímeèlì tó mẹ́wàá, ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ẹyọ kan ni mo máa ń ṣe àwọn, ni mo máa ń gba àwọn ohùn sí àbí àwọn, bí a lè pè ní ìpèránṣẹ́ tí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àbí ká pè ní àtẹ̀ránṣẹ́ lè tí mo máa ń gbà sí orí ímeèlì mi. So, fún ìdí èyí, mo ṣètò ímeèlì mi lórísìírísì. Àwọn ímeèlì mi sì ń ṣe iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ fún mi.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

Ṣé o fẹ́ràn jíjó? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jó dáadáa. Oníjó ni mí. Hun, bẹ́ẹ̀ ni mo sì gbọ́ ìlú tí a máa ń lu fún ijó. Mo lè jó ní orí omi, kò sí ibi tí mì tí lè jó. Máa má jó láàrín ọ̀rẹ́, màá ma jó láárín ẹbí. Oní ijó ni mí dáadáa. Mo si fẹ́ràn ijó.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Ọkọ̀ jẹ́ ohun kan tí ó gbajúgbajà ní ìlú mi tó sì ṣe wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a máa ń gun ọkọ̀ lọ sí àwọn ọ̀nà tó jìn. Ní ìgbà miran tí a o bá tètè rí ọkọ̀ elé tí a lè gbé lọ sí ibi tí ó jìn yìí, a lè pè lórí fóònù láti yanjú ẹ̀ nígbà tí a bá pe dẹ́rẹ́bà ọkọ̀ náà. Ní ìgbà miran sì ni yìí, a lè sọ fún ẹni tí ó ní ọkọ̀ láti oku ọlá tí a ṣe ìrìnàjò wípé kó gbé wa lọ sí ibi kan ní ọjọ́ kejì. Eléyìí a mú kí ìdènà ọkọ̀ kí ó rọrùn fún wa láti ṣẹ́gun.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Kò sí ọwọ́ tí mi kì í lò. Mo máa ń lo ọwọ́ ọ̀tún láti fi jẹun, láti fi kọ iṣẹ́. Bẹ́ẹ̀ ni mo máa ń lo ọwọ́ òsì mi láti fi tàbà àti láti fi gbé ohun kan pẹ̀lú ọwọ́ ọ̀tún. Fún ìdí èyí, mo máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Rárá, mi ò rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí, nítorí wípé mi ò sí ní ìlú tí ọkọ̀ ojú irin wà. Bóti wu lè jẹ́ wípé mo ti rí ọkọ̀ ojú irin rí, ṣùgbọ́n mi ò rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún dáadáa. Eléyìí máa ń wáyé ní ìgbà tí wọ́n bá ṣe iṣẹ́ tí ó tẹ́mi lọ́rùn, iṣẹ́ tí ó dùn mọ́ mi, màá wá fún wọn ní owó kọjá iye tí ó yẹ kí n fún wọn. Fún àpẹẹrẹ, iṣẹ́ wọ́n lè jẹ́ ẹgbẹ̀rún márùn-ún kí n fi ẹgbẹ̀rún kan kún un. Ó lè máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ rẹ? Ìbáṣepọ̀ mi pẹ̀lú alábáṣiṣẹ́pọ̀ o dára púpọ̀, kò sí mú wàhálà dá ni nítorí pé mi kì í ṣe oníjàgídíjàgan ènìyàn. Fún ìdí èyí, ìbáṣepọ̀ mi pẹ̀lú alábáṣiṣẹ́pọ̀ mi dánmọ́nrán, kò fa wàhálà, kò fa jà. Oníkálukú máa ń dáná pẹ̀lú mi nítorí pé èèyàn dáadáa ni mí.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Àwọn oríṣiríṣi ọ̀nà sì ni mo máa ń fi ṣe ìsọdọ̀tun ọkàn. Nípasẹ̀ ìwé kíkà, ìwé ẹ̀sìn ní kíkà, mo fi ń sọ ọkàn mi dòtun lórí àwọn èrò mi eléyìí tí ó ní ìfẹ́ sí kí ẹ̀mí Ọlọ́run máa bá mi tún ṣe. Eléyìí tó tún tẹ̀lé ni ìfẹ́ ìsọdọ̀tun ọkàn nípasẹ̀ ìwé kíkà tí àwọn onímọ̀ sáyẹ́ǹsì nílé yìí tó ṣe wí pé àwọn onímọ̀ ìjìnlẹ̀ nílé yìí tó ṣe wí pé a tọ́ mu sọ́nà lórí ohun kan tó yẹ kí n lò fún ìdíni àwọn àìsàn. Fún ìdí eyìí, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn dáadáa.

Ibo ni o máa ń ra ǹkan? Ibi tí mo ti máa ń ra ǹkan ó pé oríṣiríṣi. Màá máa ra ǹkan ní inú ìlú mi, eléyìí tó ṣe wípé ó lè jẹ́ ọjà, ó lè jẹ́ agbo ilé, ó sì lè jẹ́ iwájú ilé. Ní ìgbà mìíràn sì ni yìí, màá máa ra nǹkan ní ìlú òdìkejì ní eléyìí tó ṣe wípé màá gun mọ-- màá gun ọkọ̀ lọ sí ìlú náà. Ó lè jẹ́ ìlú Ìbàdàn, ó lè jẹ́ ìlú Ọ̀yọ́, ó sì lè jẹ́ ìlú Osogbo ni màá ti ra àwọn ǹkan náà tí màá ṣíko wá sí ìlú mi.

Ṣé o wọ gíláàsì? Rárá, mi ò wọ gíláàsì. Ṣùgbọ́n mo jẹ́ ẹnìkan tí ó ní ọ̀pọ̀lọpọ̀ gíláàsì ìwò ju tí a máa ń fi ń wo ara wa bóyá a dára tó àbí a dára tó. Lẹ́yìn ìgbà tí a bá wẹ̀ tán tí a múra tán tí a fẹ́ jáde, gíláàsì yìí ni a máa ń fi mọ̀ pé bóyá a dára àbí a kò dára. Ni ìgbà mìíràn, gíláàsì le dúró fún ìwò ju eléyìí tí a máa ń fi sí ojú láti fi ṣàkọjáde. Fún ìdí èyí, mo, mi ò wọ gíláàsì báyìí tó bá ṣe pé tí ìwò ju tí a máa ń fi sí orí aṣọ tí a bá ń jáde ni.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí mo sì jẹ́ ọmọ Yorùbá, mo fẹ́ràn ra oúnjẹ ní òpópónà nítorí wipé kíni o, ní ìgbà tí mi ò bá dáná ní ilé, mo máa ń ra oúnjẹ ní òpópónà, láwọn oúnjẹ tí ó dùn dáadáa.

Nígbà wo ni o kẹ́yìn sunkún? O ti pẹ́ gan tí mo ti sunkún gbeyin bí a bá ní ká wò ó. Ní ìgbà tí mo wà ní ilé ìwé girama ní ìlú Ìlọrin ni ìgbà tí ọ̀gá ilé ìwé mi nà mí kẹ́yìn tí ó sì fa kí omijé o wà ní ojú mi. Nígbà yí ni mo kẹ́yìn sunkún.

Ṣé o máa ń ṣe, ṣe o máa ń ṣèwádìí àwọn alábàásisẹ́ pọ̀? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tó nífẹ̀ẹ́ láti ṣe ìwádìí àwọn alábàásisẹ́ pọ̀ mi. Gẹ́gẹ́ bí a ti mọ wípé ètò ẹ̀kọ́ ni ó níí ṣe pẹ̀lú mímọ ẹni tí yóò kọ́ni pẹ̀lú ẹni. Ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn tí yóò ṣiṣẹ́ pẹ̀lú mi, wọ́n gbọdọ̀ jẹ́ olóòtítọ́, mo sì gbọdọ̀ wádìí pé ṣe olóòtítọ́ ni wọ́n, ṣe wọ́n ní ìmọ̀ nípa nǹkan tí wọ́n fẹ́ kọ́ àwọn ọmọ ilé ìwé kí wọ́n tó tẹ̀síwájú tàbí ká tó gbà wọ́n sí isẹ́. Lẹ́yìn eléyì, a tún gbọdọ̀ mọ yẹ̀wo wípé ǹjẹ́ wọ́n ń ṣe, ọ̀ ǹjẹ́ wọ́n ń ṣe isẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́. Fún ìdí èyí, mo máa ń ṣe ìwádìí àwọn alábàásisẹ́ pọ̀ mi.

Ṣé o ní ọgbà? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tí ó ní ọgbà ní ilé mi. Elé yìí tí mo gbin àwọn ọ̀gẹ̀dẹ̀ sí, mo gbin ẹ̀gẹ́, bẹ́ẹ̀ ni mo gbin ìbẹ́pẹ. Ìbẹ́pẹ náà kò wù, ṣùgbọ́n Olúwa ṣe àwọn ọ̀gẹ̀dẹ̀ mi láwọn elé yìí tí ó ṣe èso ire. Fún ìdí èyí, mo ní ọgbà ní ẹ̀gbẹ́ ilé mi.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Eléyìí tí ó ṣe wípé ní ìgbà mìíràn máa ma pe àwọn ènìyàn ọ̀rẹ́ ẹbí ara láti wá bá mi ṣe àjọyọ̀, a jẹun, a sì ṣe àdúrà fún-- wọ́n á sì ṣe àdúrà fún mi. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ ni pé mà á bẹ Ọlọ́run ọba fún oore lórí ọjọ́ ìbí mi. Àwọn ọ̀nà méjì yìí ni mo máa ń fi ṣe ọjọ́ ìbí mi.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun dáadáa. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, eléyìí máa ń jẹ́ ìgbà tí a bá wọlé ìwé tuntun, èyití a sì máa wá àwọn ọmọ akẹ́kọ̀ọ́ káàkiri gbogbo àwọn àdúgbò. Àwọn oníbàárà wa, àwọn tí wọ́n mú ọmọ wá sí ilé ìwé wa, tí wọ́n ṣẹ̀ṣẹ̀ mú ọmọ wá, a sọ fún wọn kí bá wá wá àwọn ọmọ ní àdúgbò àbí ọmọ ẹbí, eléyìí tí yóò darapọ̀ mọ́ wa kí ìdàgbàsókè lè ba ilé ẹ̀kọ́ wa. Fún ìdí èyí, a máa ń pe àwọn oníbàárà tuntun.

Kí ni o máa ń mú o rérìn? Àwọn nǹkan tí ó máa ń mú mi rẹ́rìn jẹ́ àwọn nǹkan tó dára púpọ̀. Bí ènìyàn bá ń ṣe àwàdà tó dùn, a máa mú mi rẹ́rìn. Bẹ́ẹ̀ sì ni bí èmi náà bá fẹ́ ṣe àwàdà pẹ̀lú àwọn ènìyàn, àwàdà nínà máa mú mi rẹ́rìn.